"Ṣàlàyé bí o ṣe ń lọ sí ilé ìwòsàn." Mi ò kí ń lọ sí ilé ìwòsàn nítorí náà kò sí àlàyé tí mo fẹ́ ṣe lórí ilé ìwòsàn. Mi ò kí ń ṣe aláárẹ̀, mi ò kí ń ṣe ẹni tí ó máa ń lọ sí ilé ìwòsàn ní gbogbo ìgbà.

Kini o ma n se nígbà ti o ba n sin. Tí mo bá sin, mo máa ń fi ọwọ́ bo mú kí itọ́ kí ó má ba à jáde ní ẹ̀nu mí tàbí imú mi kó lọ tà bá ẹni tí ó wà ní ẹ̀gbẹ́ mi. Torí idi èyí tí mo bá fẹ́ sin, mo máa ń fi ọwọ́ bo ẹnu àti imú.

Sọ fún wa nípa ilé àtijọ́ tí o ti rí. Ẹ, àwọn ilé àtijọ́ tí mo tí rí tí wọn wà ní eko pàápàá julọ ní abúlé tàbí ẹdo ni àwọn ilé tí wọ́n fi amọ ṣe. Amọ̀ pupa ni wọ́n fi ṣe àwọn ilé yìí.

Sọ fún wa nípa àṣà tí o fẹ́ yí padà. Mi ò ní aṣa kankan tí mo fẹ́ yí padà tàbí tí mo fẹ́ yí padà sí. Mo fẹ́ran àṣà ilẹ̀ Yorùbá tó dẹ́ jẹ́ àṣà tí ti wà, àṣà abínibí tí ó dẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Ẹ́, tí iṣẹ́ bá ti parí báyìí, tí iṣẹ́ bá ti fẹ́ parí, a máa ń tètè ṣe kíákíá kí a lè tètè parí iṣẹ́, pàápàá jùlọ tí ilẹ̀ bá ti ń ṣú tàbí tí ọjọ́ bá ti ń lọ tí ò sí àkókò.

Sọ fún wa nípa àwọn ohun ọ̀gbìn nílé tàbí nínú àgbàlá. Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni a máa ń gbin sí àgbàlá tàbí sí ilé bíi àwọn ẹ̀fọ́, tomatoes àti àwọn ewédú. Gbogbo àwọn ewé bẹ́ẹ̀ ṣá ni a máa ń gbin.

Ṣé o fẹ́ran pín oúnjẹ rẹ̀? Rárá, mi ò fẹ́ láti máa pín oúnjẹ mi fún gbogbo ará àdúgbò rárá àti rárá ni, ṣùgbọ́n tí mo bá rí aláìní ẹni tí kò ní tí ó dẹ̀ ṣe pé nítòótọ́ ni kò ní tí mo lè fún ní oúnjẹ, màá fún ní oúnjẹ.

Báwo ni ojú ọjọ́ agbègbè rẹ ṣe yípadà ní ọdún wọ̀nyí? Ẹ, ojú ọjọ́ kò yí padà bíi ti tẹ́lẹ̀. Bí ojú ọjọ́ ṣe wà láti ìgbà àtijọ́ náà ni ó ṣe wà. Ìgbà òjò, ìgbà ẹ̀rùn, gbogbo ìgbà ni ó wà gẹ́gẹ́ bí ó ṣe wà àti ìgbà òtútù páápàá jùlọ.

Lérò rẹ kí ni òtítọ́ inú túmọ̀ sí? Òtítọ́ inú túmọ̀ sí pé kí ènìyàn jẹ́ olóòótọ́ tí kò ṣe ẹni tó máa ń pa irọ́ láti inú ọkàn rẹ̀ wá tó máa ń sọ òtítọ́ ní ìgbà gbogbo tó ní òtítọ́.

Sọ fún wa nípa oríkì ìdílé yín. Mi ò mọ̀ bí a ṣe ń kí oríkì ìdílé wa, nítorí pé ó ṣe nǹkan tí mi ò mọ̀ láti ọjọ́ ìwà. Mo ti fẹ́ kọ oríkì, ṣùgbọ́n mi ò tí mọ̀ síbẹ̀síbẹ̀.

Báwo ni o se maa n gba enikan ni ìmọ̀ràn nínú ọrọ ti onira? Ẹ́, ìmọ̀ràn sẹ́ pàtàkì. Ó ṣe kókó kí ènìyàn ba wà nínú ìnira tàbí ìrora, a ti gba ẹni náà ní ìmọ̀ràn. Ènìyàn á kókó gbọ́ ẹni náà mọ́ra, á fa ẹni ẹ̀yẹn mọ́ra kó tó gba ẹni yẹn nímọ̀ràn. A dẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìwà pẹ̀lẹ́ tàbí tútù.

Sọ fún wa bí a ṣe ń tọ́jú oúnjẹ nílé? Ehn, ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi oúnjẹ ni ó wà. Àwọn oúnjẹ tí a bá sè, a máa ń gbé wọn sínú fíríjì tàbí sínú fírízá. Àwọn oúnjẹ tí kò ṣe sísè bí àwọn ẹja tútù, a máa ń fi iná yọ̀ wọ́n tàbí kí a gbé wọn sí oòrùn kí oòrùn gbẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ẹ mo sì lọ sí ọjà ní ìjẹta. Mo lọ ra oúnjẹ fún àwọn adìyẹ mi àti àwọn ehoro. Mi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí ọjà, ṣùgbọ́n onírú ọjà tí mo máa ń lọ o dẹ̀ nírú àwọn ògùn tí mo máa ń rà.

Báwo ni àwọn aládùúgbò rẹ ṣe rí? Àwọn ènìyàn tí ó wà ládùúgbò mi wọ́pọ̀ àti ọkùnrin àti obìnrin àti ọmọdé àti àgbàlagbà. Olówo wà ládùúgbò mi, bẹ́ẹ̀ni talakà náà dá wà ni aládùúgbò mi.

Ṣe ń sinmi kúrò? Báwo ni o ṣe ń sinmi kúrò lórí ojú ẹ̀rọ? Ẹ̀, tí mo bá ti ṣe iṣẹ́ fún wákàtí díẹ̀, màá lọ sinmi kúrò ní ojú ẹ̀rọ.

Sọ fún wa nípa àjọyọ̀ ìkórè. Ẹ ní ọdọ tíwa, a ò kí ń ṣe àjọyọ̀ ìkórè. Àwọn àbí alaso funfun ti wọn maa lọsí soosi alaso fúnfún ni wọn maa n se àjọyọ̀ ìkórè.

Ṣé o ń fi lọ sóde rí? Ṣé o ti lọ sí òde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà. Mo ti lọ sí òde bí ẹ́mẹ́jì rí ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń gẹ irun mi ni. Mo máa gẹ irun orí mi ní gbogbo ìgbà. Àti pé lẹ́yìn ọ̀sẹ̀ méjì-méjì ni mo máa ń gé irun mi. Tó bá ti pé ọ̀sẹ̀ méjì, tàbí tí ó bá ti ń pé ọ̀sẹ̀ méjì, tí mo bá ti rí pé irun yìí ti kún, màá gé e.

Iro wo ni a n gbọ ni ile rẹ ni gbogbo ọjọ. Ìró ayọ̀, ìró ìdùnnú, ìtẹ̀síwájú àti orin kíkọ ni a máa ń gbọ́ ní ilé mi ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà, ní àárọ̀ àti àṣálẹ́.

Sọ fún wa nípa oúnjẹ ojú ọ̀nà tí o fẹ́ràn. Mi ò ní ibì kan pàtó tí mo ti máa ń jẹ oúnjẹ ojú ọ̀nà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi ni mo ti máa ń ra oúnjẹ tí ebi bá ti pamí tí mo bá ń lọ sí ibi iṣẹ́, tí mo bá ti rí oúnjẹ tí ó dára, màá ra, máa dẹ̀ jẹ ẹ́.

Nígbà wo ni o máa ń fà? Nígbà wo ni o máa ń fà? Eh, ìbéèrè yìí kò fi bẹ́ẹ̀ ṣe nǹkan tí ó yé mi dáradára. Mi ò mọ̀ bí mo ṣe le dáhùn ìbéèrè yìí torí pé ó ṣe àjòjì sí mi.

Mo mọ bi a ti ń wẹ̀. Bẹ́ẹ̀ ni, mo mọ bi a ti ń wẹ̀ dáradára. Mo lè wẹ̀ nínú òkun, bẹ́ẹ̀ ni mo lè wẹ̀ nínú odò. Mo mọ bi a ti ń kọ ènìyàn ní ìwẹ̀, pàápàá jùlọ, tòrí náà mọ mọ́ bí a ti ń wẹ̀ dáradára gan gidi ni.

Lero rẹ̀ báwo ni ìgbéyàwó ṣe yípadà? Ìgbéyàwó ti yípadà gan gidi ni, ní ayé àtijọ́, ìgbéyàwó tí a máa ń ṣe ni láàrín ìdílé pẹ̀lú ìdílé. Ìdílé ọkọ àti ìdílé ìyàwó wọń a dẹ̀ fa ayálé ọkọ lọ́wọ́. Ṣùgbọ́n ní ayé òde òní, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti yípadà lára ìgbéyàwó. Wọn kan fẹ́ ẹnìkan tí ó máa ṣe àdúró fún wọ́n ni máa dẹ̀ ṣe ìgbéyàwó wọ́n.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Ìyin ni fún Ọlọ́run. Olúwa ló ní ọpẹ́ àti ìyìn. A ò kí ń gba ìyìn lọ́wọ́ ẹnikẹ́ni. Tí ẹni kan bá dúpẹ́ lọ́wọ́ wa fún ohun tí a ṣe, a dá ọpẹ náà padà fún Olúwa nítorí tí Olúwa ní ọpẹ́ àti ìyìn.

Lérù rẹ̀ kí ni ìdílé pa mọ́ ju? Ìdílé máa ń pa àwọn nǹkan àṣírí mọ́. Ǹkan kan tí ó bá ṣẹlẹ̀ ní ìdílé tó jẹ́ gẹ́gẹ́ bí àṣírí fún àwọn ọmọdé a máa ń pa a mọ́.

Sọ fún wa, sọ fún wa nípa ìmọ̀ràn ìlera àti láti ọdọ àwọn àgbà. Ìmọ̀ràn ìlera tí láti ọdọ àwọn àgbà kò ṣe nǹkan tí ènìyàn lè darukọ lẹ́ẹ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ ìlera la ń wá láti ọdọ àwọn àgbà.